Kafilat, jọ, mo fẹ́ rí ẹ ní, ẹ ní ṣe o rántí ibi tí a lọ ní, eh, níjẹta? Eh, arákùnrin yẹn má sọ pé ka pe òun padà. Ṣé o ti pé padà? Tí o bá tí pè, ó mọ̀ pé sún ọ fún ọ pé kí n rán e létí o, kó má gbàgbé o. Ó mọ̀ pé máànù yẹn ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì kì í fún ǹkan tí a lọ fún pé tí kó bá wa ṣe o, ẹhẹh. Nítorí kó lè bá wa submit dọ́kúmẹ́ǹtì yẹn. Ó mọ̀ pé tí kò bá bá wa submit dọ́kúmẹ́ǹtì yẹn, àà, ǹkan tí mo máa, a tún níí, a tún ní option mọ, ahẹh. A n ẹ́ jọ, Kafilat, ṣe o ti e rántí? Ṣé o rántí ǹkan tí-- aàà, Kafilat, kí lódé? Omi tí o máa ń mu lójoojúmọ́ ó ti pọ̀ tó now. Aàà, wàá mú omi, o lè mú, in fact, o lè mú gálọ̀nù kan tán ní ojoojúmọ́, kí ló dé gan? Aàà, dó ó pé kí ǹ ó máa mú omi. Ó da o, ó da lára, omi dá lára, eh, omi dá lára. Àmọ́ kó má pọ̀ jù, kó má pọ̀ jù. Aàà, ó mọ̀ pé a rò pé ǹkan, ǹkan, ẹ̀, ǹkan tó pọ̀ jù ó máa ṣe ijàmbá sára. Ǹkan tí ó jẹ̀ tó ó máa ṣe ijàmbá sára. Aàà, wà á máa mú, wà á máa mú dédé dédé ni, àmọ́ níwọ̀nba níwọ̀nba ni. Aàà, jọ omi tí ó máa ń mú ó ti pọ̀ tó, ó ti pọ̀ jù. Aàà, jọ, try láti, try láti yí di kan, ṣo gbọ́?

Jọ, níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Nítorí mo wá sí ilé ní àná, mo wá mú nnkan kan. Mo mọ̀ pé kọ́kọ́rọ́ tìtì mi ó dẹ̀, ó ti sọnù. Mi dẹ́ tí ì lọ́, mi dẹ́ tí lọ ṣe kí mi. Mi ò tí ì lọ ṣe kọ́kọ́rọ́ mi. Jọ, níbo lo máa ń fi kọ́kọ́rọ́ rẹ tìtì ẹ sí? Nítorí pé tí mo bá wá sílé, kí n lè rí kọ́kọ́rọ́ lò. Jọ, tí ò bá yẹ pé nǹkan tí à ń ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí ní ilé ìwé ni. Ó yẹ kí n lọ ṣe kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ mi. Nítorí mo mọ̀ pé ok, tí ì wọ ní ìsìn, tí o bá lọ sí ìrìnàjò ní ìsìn, báwo ni mo máa ṣe? Jọ, níbo lo máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ṣé ibi tí abẹ́ ibi tí a máa ń fi sí ni? Nítorí mo lọ sí ibẹ̀, mi ò rí kọ́kọ́rọ́ rẹ ní ọjọ́ yẹn. Jọ, níbo lo máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Torí tí mo bá wá sí ilé, kí n lè máa lọ síbẹ̀ kí ma-- kí n mu. Àmọ́, lẹ́nu jọ́ mẹ́ta yìí, lágbára Ọlọ́run, ó yẹ kí èmi náà kí n lọ ṣe kọ́kọ́rọ́ tì temi. Sé o gbọ́ ọ̀rẹ́ mi, jọ má bí i nu. Ehn, jọ má bí i nu. Jọ, níbo lo máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Nítorí tí mo bá lọ, tí mo bá lọ sí ilé, kí n lè, kí n lè lọ sí ibẹ̀ kí n mu. Àmọ́ o, mo ṣèlérí fún ọ ní pé mi ò ní sọ kọ́kọ́rọ́ rẹ nù. Nítorí mo mọ̀ pé tí mo bá sọ kọ́kọ́rọ́ rẹ nù, níbo ni màá ti rí, níbo ni a ti rí kọ́kọ́rọ́ mi. A dẹ̀ ní fẹ́ já ilẹ̀ kun. Jọ, ṣubọ́, kan yá mi ni. Fún ìgbà díẹ̀, kémi tó ráyè. Tí mu bá ti ráyè, màá lọ mú kọ́kọ́rọ́, màá lọ ṣe kọ́kọ́rọ́ mi ṣubọ́. O ṣe o.

Èhè, Masira, mo máa lọ sí ilé ìwòsàn ní àná. Mo lọ ṣe àyẹ̀wò ara. O mọ̀ pé mo ti ń sọ fún ẹ lẹ́nu jọ́ mẹ́ta yìí pé n rẹ mi, orí fẹ́ máa fọ́ ọ̀tá mi. Mi jẹ fẹ́ máa lo òògùn tí kò yẹ kín màá lò torí ẹ ni, ẹhẹ ẹ, torí ẹ ni mo fi lọ sí ilé ìwòsàn. Mo jẹ̀ ṣe awọ, mo jẹ̀ ṣe àyẹ̀wò ara. Ehé o, dókítà ó máa ń bèèrè ní ọwọ́ mi pé ṣé o máa ń mu òògùn rẹ ní ojoojúmọ́? Nítorí ó rọ pé ó dàbí pé o wá síbẹ̀ yẹn ní ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n jẹ kó àwọn òògùn kan kan fún ẹ. So dókítà náà ń bèèrè ní ọwọ́ mi pé ṣé o máa ń mu òògùn rẹ lójoojúmọ́? Nítorí pé wọ́n sọ fún mi pé tí o ò bá mu òògùn rẹ ní ojoojúmọ́, àìsàn tó ń sọ pé ó ń ṣe ẹ́ ó lè máa lọ, à ló jẹ mọ̀ pé ó kàn máa lọ, ó kàn máa lọ fi ara pamọ́ ní ara ni. Ka tó tún, ka tó tún ṣe ìgbà díẹ̀, wà á tún máa, wà á tún máa sọ pé ara ń ro ẹ, orí ń fọ́ ẹ kí nìkan kí nǹkan. So màá bọ̀, màá bọ̀ ẹ ní ìmọ̀ràn kan, tí o ò bá sì ń lo òògùn rẹ lójoojúmọ́, yára kó máa lọ lo òògùn rẹ o, ẹhẹ ẹ. Nítorí pé àlàáfíà kò lè jọba nínú ayé ẹ, nínú ara ẹ. Àlàáfíà kò lè jọba ọ̀jọ́. Mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ, tí o ò bá ń máa, tí o ò bá ń mu òògùn rẹ lójoojúmọ́, yára láti wákàtí yìí kó máa lọ mú un. Nítorí pé èyí tí wọ́n fún èmi náà mo ti ń lò ko jẹ sí ọjọ́ tí mi, mi ò lò ó. Wọ́n sọ fún mi pé kí màá lò ó ní àárọ̀ àti ọ̀, ní, ní alẹ́ tí n bá ti jẹun alẹ́ tán. Mo jẹ̀ máa ń, mi jẹ̀ máa ń yára pé mo lo òògùn mi torí pé àlàáfíà òun lójú o, jọ ọ́. Tí o bá kì ń lo òògùn rẹ, yára kó máa lọ lo òògùn rẹ o ṣógbọ ọ̀rẹ́ mi.

Ẹniọlá, ẹniọlá jọ, jọ, jọ, jọ, jọ wá. Mo fẹ́ bèèrè nnkan kan lọ́wọ́ rẹ. O dẹ máa, inú mi dẹ máa dùn bí o bá sọ òótọ́ fún mi. Jọ, ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ni? Nítorí ní àná mo ti ń fura sí ẹ ní ojoojúmọ́. Láti ọ̀sẹ̀ tó kọjá lọ mo ti máa ń fura sí ẹ. Àmọ́ ọ, mo ti mo wá mo, mò ń wò ẹ ní àná. Ní pé ìgbà tí ó yẹ kí gbogbo wa ki a máa lọ sí ilé, ìwọ ṣì jókòó, o ṣi, o ṣì ń jókòó, o ṣi ń ṣiṣẹ́. Jọ, irú iṣẹ́ wo lo máa ń ṣe? O mọ pé tí a bá tẹ́ti, tí a bá parí iṣẹ́ ní ago márùn-ún, márùn-ún ní ìrọ̀lẹ́, ago mélòó ni a fẹ́ dé ilé? O dẹ mọ̀ pé pajawiri ọkọ̀ ó máa wà ní ọ̀nà. Ẹn? Ago wákàtí mélòó ni o fi ń ṣiṣẹ́? Nítorí pé tí o bá, tí o bá tètè fi ibi iṣẹ́ sílẹ̀, ìgbà wo ni o máa dé ilé? Ìgbà wo ni o máa ní ìsìnì gan? À, o mọ pé èmi iṣẹ́ òun lójú o. Ẹ̀hẹ̀n, kí á ní ìyẹ́rí kéké ni. Kò, even tí o ò bá parí iṣẹ́ tí o ń ṣe, at least wàá fi sílẹ̀. Tó bá dẹ di ọjọ́ kejì, wà á parí iṣẹ́ náà. Àmọ́ kì í ṣe pé kọ sọ pé bóyá iṣẹ́, iṣẹ́ tán fún ẹ ní èní ní èní ló máa fi parí ẹ̀. Ìgbà mélòó ni o fẹ́ dé ilé? Àà aa, jọ́ o. Tí o bá, tí o ò bá ti parí iṣẹ́, tí wi, ago, ago márùn-ún bá ti lu tí a máa fi lọ sí ilé, fi iṣẹ́ sílẹ̀. Wà á dẹ wá parí ẹ̀ ní ọjọ́ kejì, ṣé o gbọ́?

Àfílà jọ̀, mo fẹ́ bèrè ní ọwọ́ rẹ ni. Jọ̀, mo máa nífẹ́ tí o bá dè dá mi lóhùn, torí ó ṣe pàtàkì. Ibéèrè tí mo fẹ́ béèrè ní ọwọ́ rẹ nísìn, ó ṣe pàtàkì fún mi. Jọ̀, nígbà wo ni ó kẹ́yìn tí o rin ìrìn-àjò fún iṣẹ́? Nítorí o ní ìrìn-àjò kan tó ń sọ fún mi pé kí n pé a máa lọ ní ìgbà, níbi iṣẹ́. Àmọ́, mọ̀ ń kọ́, ọkàn mi ò lọ sí ibi ìrìn-àjò yẹn. Ó jẹ mọ́ kókó nǹkan tó ń ṣẹlẹ̀ nínú, ní ìlú wa yìí. Mi ò fi fẹ́ fí èkó sílẹ̀ rárárárárárá kó tí ẹ̀wọ̀n mi pé kí n rin ìrìn-àjò kan nísìn. Nítorí ẹ ni mo fẹ́, mo fẹ́ béèrè ní ọwọ́ rẹ. Nígbà wo ni ó kẹ́yìn tí o rin ìrìn-àjò fún iṣẹ́? Nítorí pé kò lè sọ fún mi báwo ni ọ̀nà tó ṣe rí. Ṣé ọ̀nà wà ní àlàáfíà ni jọ̀ọ́? Mi ti ẹ, mi ti ẹ fẹ́ wà hàlá fún ẹ̀mí mi nísìn, àmọ́ ó jẹ́ mọ́ pé ìrìn-àjò ta fẹ́ lọ fún ibi iṣẹ́ nísìn tí mi ò bá lọ nísìn, ó ma máa, ó máa dàbí pé bóyá wọ́n, wọ́n fún èyàn ní, ní òfin. Èèyàn ò tẹ́lè òfin ibi iṣẹ́. Jọ̀, ìgbà wo ni ó kẹ́yìn kó sọ fún mi? Torí kí n lè mọ̀ bóyá mo máa lọ àbí bóyá mi ò ní lọ, àbí bóyá mọ̀ kan máa, bóyá mọ̀ kan mọ, mọ bóyá mo máa wá ìdí ọ̀rọ̀ kan tí mo máa fi lè, fi lè máa lọ. Ṣo gbọ́?